Bẹ́ẹ̀ni, mo ti lọ sódo rí. Mo lọ sódo lọ́ pọ̀n mi. A máa ń lọ sódo lọ fọṣọ. A máa ń lọ sódo lọ pẹja. A máa ń lọ sódo tí a bá ń lọ sí oko pápá. A máa ń gba inú odò kọjá. Ìyẹn ní ìgbà tí mo wà ní abúlé mi ní ọgbà ọdún bíi mélòó kan sẹ́yìn.

Mi ní gíláàsì ọ̀rùn, àti wípé mi jẹ́ ẹnìkan tó je wipé mi ò ní àrùn ojú rárá. Àwọn tí wọ́n bá ní àrùn ojú tàbí tí wọ́n kì í máa ríran dáadáa ní ọ̀sán, àwọn bí ààfin, irú àwọn ẹni yìí ló máa ń ní gíláàsì ọ̀rùn. Nítorí pé tí oòrùn bá tàn sí wọn lójú, wọn ò ní ríran dáadáa. Nítorí ìdí yi ni wọ́n ṣe máa ń lo gíláàsì ọ̀rùn.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni kí wọ́n má pa àlọ́ fún wa. Nígbà tí a wà ní kékeré, àwọn bàbá ńlá wa tó jẹ́ agbalagba nínú ilé wa, wọ́n máa ń pa àlọ́ fún wa. Àlọ́ oríṣi méjì ló wà: àlọ́ àpagbè–àpamọ̀ àti àlọ́ àpagbè. Nígbà tí ilẹ̀ bá ti ṣú, wọ́n máa kó gbogbo wa jọ sí abẹ́ igi òrom̀bó ní alẹ́

Ah, ojoojúmọ́ ni mo máa ń gun ọkọ̀ akẹ́rù nígbà kan rí. Iyẹn nígbà tí mo wà ní abúlé. Nítorí pé tí a bá lọ sí ilé ìwé, ilé ìwé wa jìnnà sínú ìlú wa. A máa ń duro de àwọn ọkọ̀ akẹ́rù tó bá lọ sí ọjà. Àwọn lọ́ máa rán wa lọ́wọ́ tó máa gbé wa dé ilé ìwé wa láì gba owó kankan ní ọwọ́ wa. Nígbà náà mo ń sọ̀rọ̀ nípa niwon báa odún bí i mélòó kan sẹ́yìn.

Eh, máa ń jẹ oúnjẹ tó kù. Tí mo bá jẹun kò nígbà mìíràn, nígbà tí ó bá di àárọ̀ ọjọ́ kejì, màá gbé kaná kí oúnjẹ náà kí ó má bá à bàjẹ́ tàbí kí ó má ba à ṣòfò. Mo máa ń jẹ oúnjẹ tó kù, ṣùgbọ́n ni kò o ṣe pé gbogbo ìgbà ni mo máa ń jẹ oúnjẹ tó kù. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń jẹ oúnjẹ tó kù.

Mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin rí o. Mo máa mọ̀ mọ́ bí tí ọkọ̀ ojú-irin wà, mo sì mọ̀ nǹkan tó ń pè ní ọkọ̀ ojú-irin ṣùgbọ́n mi ò tí ì fi ọkọ̀ ojú-irin lọ sí ibìkan rí, nítorí pé ọkọ̀ ojú-irin tí ó wà ní agbègbè ọ̀dọ̀ wa kò ṣiṣẹ́ mọ́ fún ìwọ̀n gbà ọdún bíi mélòó kan sẹ́yìn.

Rárá o, mi ò tí fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí, ṣùgbọ́n àwọn mìíràn máa ń ṣe é, dípò kí àwọn ẹbí wọn kan lọ́ nà owó tabua tabua lé orí ẹ̀jẹ̀ ní ilé ìwòsàn. Tí a bá rí ẹni tí ẹ̀jẹ̀ rẹ̀ lè bá irú ẹni bẹ́ẹ̀ ni ara mu, a máa rí dájú, a máa rí wípé irú ẹni bẹ́ẹ̀, ó máa ṣe ìpinnu láti fún ẹni náà ní ẹ̀jẹ̀

Bẹ́ẹ̀ni mo mọ bí wọ́n ṣe ń tún àwọn nǹkan ṣe lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n kò ṣe gbogbo àwọn nǹkan ni mo mọ bí wọ́n ṣe ń tún ṣe o. Fún àpẹẹrẹ, tí rédíò bá bàjẹ́, mo lè gbìyànjú kí n tún wọn ṣe. Tí fóònù bá bàjẹ́, mo lè gbìyànjú kí n ṣe ìwọ̀n bá tẹ́ ẹ́ bá ra mi kà. Tí nǹkan kan bá bàjẹ́ nínú ilé, tí ike bá fọ́, mo lè gbìyànjú láti dí ike náà padà àti àwọn nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

A máa ń lọ sí ẹ̀kọ́ o. Àwọn tí wọ́n máa ń kọrin ní ilé ìjọsìn. Àwọn akọrin ní ilé ìjọsìn wa won máa ń múra sílẹ̀ fún ọjọ́ ìsinmi ní ọjọ́ àbámẹ́ta. Mo máa ń pẹ̀lú wọn nígbà mìíràn nígbà tí wọ́n bá ń ṣe ètò bí wọ́n ṣe kọ orin. Iyen náà-- ìyen nìkan naa ni mo mọ̀ nípa rẹ̀.

Mi ò fẹ́ran oúnjẹ ní òpópónà o. Ìdí ni wípé àwọn tọ́n máa n se oúnjẹ yìí, ẹlòmíì náà ya ọ̀bùn, wọn le fi omi ìdọ̀tí àbí kí oúnjẹ tí wọ́n gbé sílẹ̀ kí eṣinṣin kí ó máa kùn-ún. Tí èèyàn bá jẹ́ ẹni tó kúndùn oúnjẹ òpópónà, irú ẹni bẹ́ẹ̀ lè ti ipasẹ̀ rẹ̀ ní àìsàn olóríṣiiríṣi nínú àgọ́ ara rẹ̀.

Kò ń ṣe gbogbo ibi tí a máa ń gbà kọjá ni àtẹ̀gùn wà, ṣùgbọ́n àwọn ibi kan wà tí ó jẹ́ wípé kí o tó lè kọjá níbẹ̀, o nílò láti gba orí àtẹ̀gùn kọjá. Fún àpẹẹrẹ gọ́tà tí wọ́n fi ń da omi nú geeré, àtẹ̀gùn máa ń wà lórí rẹ̀, iyen ló máa ràn won lọ́wọ́ láti gbà kọjá. Àwọn odò mìíràn wà to je pe àtẹ̀gùn ló máa fi gba orí àwọn odò mìíràn kọjá.

Gẹ́gẹ́ bí ẹni tó ní ẹ̀kọ́, tí o bá sín, ó yẹ kí o mọ̀ wípé o máa fi ọwọ́ bo ẹnu kí ó bá si sí ọmọ ẹlòmíràn lára. Tí emi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo bá sín, mo máa ń da ọwọ́ bo ẹnu mi tàbí kí n mú aṣọ pélébé kí n dáàbò imú mi kí n tó sín. Èyí nì kó ni jẹ́ kí omi, omi ẹnu kí ó ta sí ẹlòmíràn ní ara.

Ìbọ̀sẹ̀ oríṣìíríṣìí ló wà. Ìkan wà pélébé ó kéré, èké ìkan wà tó gùn. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ló ní ìwúlò tiwọn. Fún àpẹẹrẹ ìbọ̀sẹ̀ tó gùn dáadáa yẹn da fún nígbà tí ẹ máa lọ sí oko tí o fẹ́ lọ ṣiṣẹ́. Ìbọ̀sẹ̀ gígùn yìí ni kò ní jẹ́ kí àwọn ẹ̀fọn àti àwọn nǹkan tó wà nínú oko kí ó bá ru ẹni bẹ̀e. Ìbọ̀sẹ̀ kékeré ni ẹ máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu purotini nínú àgọ́ ara wa. Àgọ́ ara wa nílò purotini láti jẹ́ kí àwọn ẹ̀ya ara kan kó ní okun àti agbára. Pàápàá jùlọ nígbà tí a bá lọ sí ilé ìwòsàn nínú àwọn òògùn tí wọ́n báa ń kọ fún wa, àwọn ohun mímu purotini máa ń wà nínú rẹ̀. Èyí ló máa fún wa ní àlàáfíà ní àgọ́ ara wa, tó máa jẹ́ kí ara wa ko jí pépé.

Mo mọ eré, ṣe eré ìdánilárayá àbí eré ìdánì? Gbolohun yìí kò yé mi tó ṣùgbọ́n màá gbìyànjú nígbà tí iru ìbéèrè yìí bá wá nígbà mìíràn. Màá gbìyànjú láti mọ nǹkan tí eré ìdánì jẹ́ ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mi kò ní ìmọ̀ tó lórí nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ mi, eré ìdánì.

Tí èèyàn bá nílò ìrànlọ́wọ́ ọkọ̀ tó ń bọ̀ ní iwájú rẹ̀, ó ní bí èèyàn ṣe máa ń dáwọn dúró. Ó ní iná kan tó wà nínú ọkọ̀ tí ó bá ti tan iná yẹn, ẹni tó ń wa ọkọ̀ bọ̀ níwájú rẹ̀ yóò mọ̀ pé ò ń dá òun dúró ni. Èyí ni ìlànà tí èèyàn fi, ìlànà kínní tí èèyàn lè fi dá ọkọ̀ dúró. Ìlànà kejì ni wípé èèyàn máa ń láti tẹ fèrè tó wà nínú fọ́ nínú mọ́tò ọkọ̀ èèyàn tí ẹni kejì, tí ẹni kejì kò lè gbọ́.

Eh, mo máa ń gbọ́ wíwo àwọn ìràwọ̀. Eh, mo máa ń fẹ́ràn wíwo ìràwọ̀, paapaá júlọ nígbà tí ilẹ̀ bá ṣú. Nígbà tí ilẹ̀ bá ṣú nìkan ni a lè rí ìràwọ̀ ní ojú ọ̀run. Ìràwọ̀ kọ̀ ki n máa ń sí ní ojú ọ̀run ní òwurọ àfi ní aṣàlẹ́ nìkan. Ni alalẹ́ ni ìràwọ̀ máa ń fara hàn ní ojú òfurufú.

Mo máa ń mu omi gan ní ojoojúmọ́ nítorí pé omi tẹ̀ wúlò ní àgọ ara. Omi wúlò gidigidi gan ní àgọ̀ ara. Àwọn dókítà gan ni wọ́n sọ fún wa wípé kí a jẹ́ kí omi tí à ń mu ní ojoojúmọ́ kó máa pọ̀. Kí n ge kere, omi tí mo máa ń mu ní ojúmọ́ á tó omi, omi kọ́pù bí mẹ́rin sí márùn-ún kọ́pù ńlá ni.

Ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ewé ni wípé ká má bọ̀wọ̀ fún àgbàlagbà, àwọn tó bá kọ́bọ̀ fún bàbá wa, àwọn màmá wa, ká sì káàti àwọn tó bá jù wá lọ kí á sì bọ̀wọ̀ fún àwọn tí wọ́n jù wá lọ ní gbogbo ọ̀nà pẹ̀lú, ká jẹ́ ọmọ dáadáa, ká má parọ́, ká má jalè, ká má bá ẹnikẹ́ni ja, ká má sì pa ènìyàn. Àwọn ẹ̀kọ́ yẹn pọ̀ ní oríṣiríṣi tí a kọ́ nígbà ìwé wa.

Bẹ́ẹ̀ni, mo má ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn èyí tí àwọn olóyìnbo ń pè ní microphone. Nígbà tí a bá wà ní ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi, ẹ̀rọ ìrànwọ́ ohùn ni a máa ń lò kí gbogbo ènìyàn, kí ọ̀pọ̀ ènìyàn tó wà ní ilé ìjọsìn kí wọ́n le bá gbọ́ ǹkan tí a ń sọ. A máa ń lò ó ní gbogbo ìgbà tí a bá fẹ́ bá àwọn ènìyàn tó pọ̀ sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn kan tí ó fẹ́ràn nǹkan ọ̀sìn. A ti sin ewúrẹ́, àgùntàn, ajá, adìyẹ àti àwọn nǹkan kan báhun báhun. A ti sìn wọ́n rí dáadáa. Ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, adìẹ nikan ni mo mọ̀ ló jẹ́ nǹkan ọ̀sìn tí mo ní ní ìkáwọ́ mi.

Mi ò lè sọ pé ìgbà mélòó báyìí pàtó ni mo máa ń fọwọ́ ní ojoojúmọ́, ṣùgbọ́n ó dá kí ẹ máa fọwọ́ ní gbogbo ìgbà. Nígbà tí ọwọ́ èèyàn bá yí dọ̀tí, bóyá yálà ọwọ́ ẹ yí ìdọ̀tí ni àbí kò yí ìdọ̀tí, bí o bá fẹ́ jẹ ohun yẹ kó, ó ní láti fọwọ́. Tí o bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀, ó ní láti fọwọ́ tàbí ó fọwọ́ gbé nǹkan tó jẹ́ bí nǹkan ẹbí tàbí ìdọ̀tí, ṣùgbọ́n mo máa ń fọwọ́ tó ẹ̀ẹ́mẹ́rin, ẹ̀ẹ́ márùn-ún lẹ́ẹ̀kọ́kọ́ ní ojúmọ́.

Mi ò kí ń fi ohun ẹ̀ṣọ́ sára o. Mo jẹ́ ènìkan tó jẹ pé mi ò fẹ́ràn ohun ọ̀ṣọ́ láti lẹ̀. Pà pà jù lọ gẹ́gẹ́ bí onígbàgbọ́, ó ní àwọn nǹkan tí bíbélì pa láṣẹ fún wa pé kí a má má wò. Lára wọn ni ǹkan tí aṣọ ọ̀ṣọ́ wà. Mi ò kí má lo ohun ọ̀ṣọ́ rárá. Miì sure bóyá mo lè wọnú.

Mo rántí pé nígbà tí mo wà ní ọmọ kékeré, àwọn òbí mi máa ń wẹ̀ fún mi ni, wọ́n máa ń fọ eyín fún mi. Àwọn aṣọ mi tó bá dọ̀tí, wọ́n máa ń ba mi ń fọ ni. Papa jù lọ, tí n bá ń lọ sí ilé-ìwé, wọ́n máa ń fi ọkọ̀ alùpùpù gbé mi lọ sí ilé-ìwé ni. Àwọn nǹkan tí mo rántí nígbà tí mo wà ní ìgbà èwe nìyẹn, ìgbà èwe mi ó dùn púpọ̀, púpọ̀

Mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ o. Kò sí nǹkan tí ó kàn mí kan kíkọ ìròyìn ibi iṣẹ́. Àwọn kán wà tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n yàn ní ààyò nìyẹn. Ṣùgbọ́n èmi, mi ò, mi ò ń kọ ìròyìn ní ibi kankan. Titè mi ní pé kí n dé ibi iṣẹ́ kí n ṣe iṣẹ́ mi kí n sì kúrò ní agbègbè náà ní àkókò tó yẹ kí n kúrò.

Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní òwúrọ̀, paápaa ju lọ tí ó bá bọ́ sí ọjọ́ tí mo máa lọ sí ibi iṣẹ́. Mo máa ń tẹ̀te jí ní òwúrọ̀ kí ń má baà pẹ́ dé ibi iṣẹ́. Nítorí pé tí n bá pẹ́ dé ibi iṣẹ́, ọ̀gá mi tí mo ń ṣiṣẹ́ ní abẹ́ rẹ̀ yóò sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sí mi. Nítorí ìdí èyí, mo máa ń jí ní òwúrọ̀ bí dédé bi aago bí márùn-ún láti mu ra ibi iṣẹ́.

Ẹ̀ekan lóṣù ni mo máa ń gẹ irun nítorí pé mo jẹ́ obìnrin ọkùnrin. Tí mo bá ti gẹ irun ní ìbẹ̀rẹ̀ oṣù, ó tún di ìparí oṣù tó ń bọ̀ tàbí ìbẹ̀rẹ̀ oṣù tó ń bọ̀ tuntun ni mo ṣeṣẹ́ máa ń gẹ irun. Ko n ṣe oṣe ọ̀sẹ̀ ni màá ń gẹ irun, ko dẹ̀ n ṣe ojoojúmọ́. Ẹ̀ekan lóṣù ni mo máa ń gẹ irun ní agbègbè mi.

Mo máa ń ṣe data gidigidi gan o nítorí wípé àwon nkan ti mo máa ń ṣe lórí fóònù mi, ní orí ayélujára ó pò jọjọ. Data tí mo máa ń ṣe ní ojúmọ́, o máa ń tó bi gígi bí márùn-ún tàbí gígi méjì nígbà mìíràn. Bí ówo bá ṣe wà lọ́wọ́ mi sí ni ó ṣe máa mọ, ni ó ṣe máa mọ rú data tí mo máa ń ṣe ní ojúmọ́

Bẹ́ẹ̀ni, ìgbà mìíràn wà tí mo máa ń jáde lọ sí láti ibi iṣẹ́ tó n máa rán mi jáde wípé kí n lọ ṣojú ibi iṣẹ́ ní ibòmíràn tàbí kí n lọ ṣe ǹkan kan ní ibòmíràn. Wọ́n máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. To bá jẹ́ wípé ǹkan tí ìbéèrè yìí túmọ̀ sí nìyẹn ó, wón máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́

Mi ò ní ètò láti fi ṣẹ́ mi sí ìlú mìíràn, nítorí wípé tí mo bá ní ìpinnu láti fi ṣẹ́ mi sílẹ̀ sí ìlú mìíràn, èyí túmọ̀ sí wípé gbogbo nǹkan tí mo ti kó jọ ní ìlú náà, mo máa ní láti fi wọ́n sílẹ̀. Àwọn ìyàwó àti àwọn ọmọ mi, mo máa láti fi wọ́n sílẹ̀. Àwọn, ǹkán mere mere tí mo rà, mo máa láti kó wọn dání.

Tí mo bá jí ní òwúrọ̀, nígbà tí mo bá ti gbàdúrà tán, màá rí pé mo ti dé ilẹ, mo o, tún ibi tí mo ti sùn ṣe, mo tún ilé ṣe, mo tún ilé ìdáná ṣe, mo wẹ̀ fún ọmọ tí mo mú lọ sí ilé ìwé, kí ó tó di wípé èmí náà máa múra àti máa lọ sí ibi isẹ́ mi. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ ní yẹ́n tí mo bá ti jí ní dédé ago bì ìyè márùn-ún.

Ní ojoojúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi. Nítorí pé ó ní àwọn ibi kan tí mo ti fi lẹ́tà ránṣẹ́ sí, tí mò ń retí kí wọ́n dá mi lóhùn padà sí orí ímeèlì mi. Fún ìdí èyí, ojoojúmọ́ ni mo máa ń wo ímeèlì mi bóyá wọ́n ti fi ìpè ránṣẹ́ sí mi ní àwọn ibi tí mo kọ ìwé-ìpè sí.

Mo máa ń gba ọwọ́ lọ́wọ́ àwọn ènìyàn nígbà tí a bá pàdé. Ọwọ́ gbígbà jẹ́ ọ̀nà tí a máa ń gbà fi kí ara wa yálà. Ọmọdé ni tàbí àgbà lagbà, ní kété tí o bá pàdé èeyàn tó jẹ́ èeyàn tó mọ̀, kíkí ni nípa nína ọwọ́ sí ara wa ni a máa ń fi ń kí ara wa.

Ibo ni o fẹ lo ìsinmi? Ìsinmi rẹ sí ìsinmi. Ìsinmi, à, mo má mo fẹ tó bá di ọjọ́, ọjọ́ àbámẹ́ta tí kò sì íṣe ní mọ́ ni a máa ní ìsinmi àti ọjọ́ ìsinmi, iyi ti awọn eleyinbo pé ní Sunday. Olùkọ́ ni àwọn ọjọ́ méta sì ni láàárín ọ̀sẹ̀.

Mi ò ní nọ́mbà orílẹ̀ o. Nọ́mbà orílẹ̀, kí ni? Mi ò mọ ìtumọ̀ nọ́mbà orílẹ̀. Tí irú ìbéèrè yìí bá wá ní ọjọ́ mìíràn, màá rí dájú wípé mo ṣe ìwádìí. Mo mọ̀ ǹkan tí wón ń pè ní nọ́mbà oríle, ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ oún báyìí, mi ò mọ ìtumọ̀ nọ́mbà onílẹ̀ rárá rárá àti rárá.

Mo fẹ́ràn coffee bẹ́ẹ̀ ni kò sì ní pẹ̀lú, mo fẹ́ràn tea. Ṣùgbọ́n mi kì í sábà máa ń mu coffee. Tea jẹ́ ǹkan tí mo máa ń mu dáadáa, yẹn tí owó bá wà lọ́wọ́ mi o. Tí èeyan bá mu coffee kí ó tó sùn ní alẹ́, iru ẹni bẹ́ẹ̀ kò ní rọrùn sùn. Nítorí náà mo fẹ́ràn láti máa mu coffee nígbà tí n bá wà ní ìṣí alẹ́, ni ibi iṣẹ́.

Èmi ò mọ̀ ǹkan tí wọ́n pè ní ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, ṣùgbọ́n ìgbàgbọ́ tí mo mọ̀ ni ìgbàgbọ́ tí mo ní nínú Jésù Kristi. Nítorí pé òun nìkan ni Bíbélì sọ wí pé Ọlọ́run wá, Ọlọ́run wá sí ayé láti wá kún fún wa ní orí igi àgbélébùú. Ìwọ etí tò n gbo mi náà, rí dájú wí pé o yònda ayẹ́ rẹ fún Krístì. Nínú Jésù nìkan ni ìyè wà. Nínú Jésù nìkan ni ìdáríjì ẹ̀ṣẹ̀ wà. Ẹn, aán, èyí tí mo lè fi ọ̀rò ìyànjú tí mo lè gbà ó nìyẹn.

Bẹ́ẹ̀ni, èyí tí máa ń mu, èyí tí dókítà, èyí tó bá ti sọ fún mi pé kí n mu ni. Mi kàn kí n ṣe, mi kì í fi ìdá inú mi lọ ra oògùn kóògùn, tí wọ́n ń pè ní ẹ̀rọ ìlera kí n wá ní mo fẹ́ dààmú. Èyí tí dókítà bá sọ wípé kí n lò tàbí tí ó fún mi nínú ìwé pé kí n lọ rà wá, òun ni mo máa ń rà wá, òun ni mo sì máa ń lò.

Bẹ́ẹ̀ni, tí ènìyàn bá ò tẹ̀lé òfin yàrá ọkọ̀, èèyàn máa lu òfin ìjọba. Tí ọwọ́ ìjọba bá dẹ̀ tẹ ènìyàn, èèyàn máa san owó ìtanràn. Tí ènìyàn o bá tẹ̀lé òfin ìyoni ọkọ̀, èèyàn lè ṣe àṣìṣe nígbà tí èniyan ba ń wa ọkọ̀ lọ. Ó ṣe pàtàkì kí èniyan máa tẹ̀lé àwọn òfin nílu ọkọ̀.

Mi ò ní kọ̀m̀pútà rárá, mo sì ń gbìyànjú pé tí ó bá wà lọ́wọ́ mi kí n ra ìkan sílé. Ṣùgbọ́n tí mo bá nílò kọ̀m̀pútà, mo máa ń lọ sí ibi tí a mọ̀ sí business center láti lọ fi kọ̀m̀pútà ṣe ìwon bá tí mo máa ṣe. Mo máa sanwó fún wọn ní màá ti lè lò fún ìràn bá díẹ̀ tí mo fẹ́ lò kí n tó máa darí bọ̀ nílé. Ṣùgbọ́n ẹ̀mí náà máa tọra tẹ mi láìpẹ́.

Mi ò lù etí rárá. Àkọ́kọ́ ná, mi ò kí ń ṣe obìnrin. Obìnrin ló ṣabá máa ń lù etí. Àwọn ọkùnrin náà máa ń lù etí o, ṣùgbọ́n àwọn ọkùnrin tó bá jẹ́ bí àwọn tan jẹ́ gbajúmọ̀, òṣèré, gbajúmọ̀ akọrin, àwọn yẹn ni wọ́n máa ń lù etí nítorí pé wọ́n fi ń polongo iṣẹ́ wọn. Sùgbọ́n ìru émi báyìí mi ò lù etí.

Mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Ọwọ́ ni a fi máa ń kọ ìwé. Ọwọ́. Ní won ìgbà tí eyán ba ti ní gègé lọ́wọ́, èyí tí àwọn oloyinbo n pe ni bíró, tí ìwé sì ti wà nílẹ̀. Wíwẹ níbẹ̀, ó má di ọwọ́ ló má fi di gègé náà mú tí ó má bẹ̀rẹ̀ sí ní kọ àwọn nǹkan tí ó fẹ́ kọ sínú ìwé pẹlẹbẹ tí ó wà ní ọwọ́ rẹ. Ẹ̀hẹ̀ ènìyàn máa ń fi ọwọ́ kọ ìwé.

Irú fóònù tí mò ń lò ni fóònù Infinix, Android phone ni mò ń lò. Ehen. So ó ti pẹ́ tí mo ti ra fóònù náà tí lo ọ́dún bí mẹ́je ni ọwọ́ mi báyìí ó fẹ́ lọ pé ọdún méje. Mo sì ń gbìyànjú pé kí n, kí n kó owó jọ kí n fi ra òmíràn nítorí pé fóònù náà ó ti rẹ̀ lọ́pọ̀lọpọ̀, bátìrì rẹ̀ kò ṣiṣẹ́ dáadáa mọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud u. Mo máa ní wọ́n lọ́wọ́ gẹ́gẹ́ bí i nínú pẹ̀lú nínú ìwé, mo sì máa ń fi wọ́n pamọ́ sórí cloudu. Nítorí pé ìwé lè bàjẹ́, eku lè jẹ ìwé, sugbọ̀n tí ènìyàn bá ní cloudù, kò sí nǹkan tó máa ṣe níwon notìgbà tí wọ́n bá ti rántí nọ́mbà tó fi wọn wọlé sórí cloud u rẹ̀, ó máa ran wọ́n lọ́wọ́ láti tètè rí ǹkan tí ó nílò gbà pada.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò jálá sí ibi iṣẹ́ tàbí sí ilé ìjọsìn. Àyàfi ẹ̀kọ́ kan tí mo bá ní ìdí pàtàkì kan èyí tí ó jẹ́ kí n pẹ́ láti lé fún àpẹẹrẹ tí mo bá ní tí ìsúnkeré fà kéré ọko bá wà lójú pópó. Mo máa ń pẹ́ dé ibi iṣẹ́ àbí ilé ìjọsìn nígbà mìíràn ṣùgbọ́n kò ní ṣe àṣà àti ìṣe mi láti máa pẹ́ dé ibi iṣẹ́ òjọ́ mi àti ilé ìjọsìn.

Kò ì ṣe gbogbo ìgbà ni mo máa ń fi aṣọ bora nígbà tí mo bá sùn. Ìgbà tí mo máa ń fi aṣọ búra nígbà tí mo bá sùn ni ìgbà tí òtútù bá mú. Ṣùgbọ́n nígbà tí atẹ́gùn bá ń fẹ́ níwọ̀n bá, mi ò nílò aṣọ ìbora. Ṣùgbọ́n nígbà tí òtútù bá ń mú mi tàbí tí ẹ̀fọn bá ń jẹ mí, mo máa ń fi aṣọ ìbora bora. Ṣùgbọ́n kò ì ṣe gbogbo ìgbà.

Oṣù kìíní nínú ọdún wo ni mo fẹ́ràn jù nítorí pé nínú oṣù yìí la máa ń kí ara wa pé a kú ọdún tuntun, a máa ń bọ́ sí inú ọdún tuntun, ti inú wa máa ń dùn, tí a máa ń yọ̀ ṣẹ̀ṣẹ̀. Pápa jùlọ, oṣù kìíní ni ọdún ìbí mi bọ́ sí. Oṣù kìíní ni mo máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi ní ọdọọdún. Oṣù kìíní ni mo fẹ́ràn jù lọ.

Mo máa ń jókòó sẹ́gbẹ̀ẹ́ fèrèsé ọkàn gbà mìíràn. Nítorí pé kí a tẹ́gùn gé ìbà máa fẹ́ sinmi lára. Ṣùgbọ́n kò kí n ṣe gbogbo ìgbà ni mo máa ń jókòó síbẹ̀. Ìgbà mìíràn mo máa ń jókòó sí iwájú. Ṣùgbọ́n kò kí n ṣe gbogbo ìgbà ni mo máa ń jókòó sí ibi tí fèrèsé wà. Nínú ojoọjumó tí bá ń jáde lọ sí ibi tí mo bá lọ.

Dáadáa, mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi àti ní ọjọ́ ẹ̀kọ́ Bíbélì àti nígbà tí a bá ní àwọn àkànṣe ètò, ètò ìsìn láàárín ọ̀sẹ̀, mo máa ń lọ dáradára. Ó ti ẹ́ dá kí eyan máa lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn ló máa ń rànlọ́wọ́ láti súnmọ́ Ọlọ́run, láti mọ èyi tò jẹ́ nǹkan gidi àti tó jẹ́ ǹkan búburú nínú ayé yìí.

Rárá o, èmi a kìí wọ gíláàsì o torí pé ojú ò dùn mí. Àwọn tí ojú bá dùn, lọ́sẹ̀ lé máa wọ gíláàsì. Go nípa tí tè mi, ejù mi mọ́n lẹ̀ kedere. Àwọn mìíràn wà to je pé nítorí ọ̀run tó ń yọ lókè ni wọ́n ṣe máa ń wọ gíláàsì ki o maa ba ṣe wọ́n ní eṣe ní ojú. Ṣùgbọ́n èmi ò kí ń wọ gíláàsì sí ojú mi rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímeeli àìwúlò kan sórí fóònù mi. Ti n bá gbà tán, n máa ń delétè wọn kúrò lórí fóònù mi nítorí pé gbà tí kò wúlò fún mi. Nítorí mo máa ń gbà, mo máa ń gbà dáadáa, sugbon mo máa ń yọ̀ mu kúrò lẹ́sẹ̀kan.

Ọ̀, mí ò ṣe máa kojú ìparí iṣẹ́ ni, ṣe bá tí ń parí, àwọn iṣẹ́ mi máa tí tètè ṣe wọ́n ní òwúrọ̀ àti ọ̀sán nígbà tí ìparí iṣẹ́ bá ti ń dé, mo máa ma palẹ̀ mọ́, mi ò ní ṣiṣẹ́ mọ́ tó pọ̀ bẹ́ẹ̀ni.

Gbádùn mi ni mi pé kí n jí ní òwúrọ̀, kí n wẹ̀, kí n dáná, kí n jẹun, ti iná bá wà kí n tì ọ́, fáànù sí orí mi kí n gba atẹ́gùn kí n sì sùn, kí n sì jí kí n tún jẹun bẹ́ẹ̀ kí n sì gbàdúrà.

Rárá o, mi ò fẹ́ràn láti wà nínú oru torí pé oru ò kí ń jẹ́ kí èmi kí ó sùn. Oru máa ń ka mi lára ó sì máa ń po inú mi pọ̀. Èdè tí mi fẹ́ràn wà nínú oru. Láti máa wà nínú oru nìyẹn. Bẹ́ẹ̀ni, rárá, mi ò fẹ́ràn rẹ̀ torí pé kò dára sí ìlera mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó léwu fún ìlera bíi ẹwà, ẹran bíi ẹja, bí àwọn èso mí ní ọ̀sán, apple àti watermelon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni.

Oṣù kejìlá ọdún ni a bí mi. Oṣù kejì, oṣù kọkànlá, oṣù kọkànlá ni a bí mi. Kò kì n ṣe oṣù kejìlá. Bẹ́ẹ̀ ni, oṣù kọkànlá ni a bí mi. Bẹ́ẹ̀ ni, oṣù kọkànlá ni.

Gbogbo ìgbà ni mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi. Kò sí ìgbà tí mi ò kí ń ṣe ìmọ̀tótó. Irú òwúrọ̀ yìí bí mo ṣe jí ní òwúrọ̀ yìí, mo kó àwọn aṣọ síta, mo fọ̀ wọ́n, mo sì bọ sí ilé ìdáná, mo fọ abọ́, mo gbá gbogbo ilẹ̀, mo dáná, mo sì jẹun. Gbogbo ìgbà ni.

Oúnjẹ tí àkàrà tí mo fẹ́ràn jù ní náà ni ti àkàrà òyìnbó. Bẹ́ẹ̀ ni, ti àkàrà òyìnbó ta n pè ní cake ta máa ń ṣe fún àwọn lójú ẹbí tàbí àwọn tó bá ń ṣe ìgbéyàwó. Beeni ni, òun ni mo fẹ́

A bí mo ṣe máa ń gburò àwọn oníbàárà mi ni mo máa pè wọ́n ní orí fóònù, wọn a sì bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára, lórí WhatsApp tàbí Íńtánẹ́ẹ̀tì tàbí kí wọ́n pè mí ní orí ẹ̀rọ ayélujára.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Ìgbà kan wa tí mo fẹ́ kọ nígbà tí mo wà ní kékeré, ṣùgbọ́n mi ò ní àǹfààní láti kọ́. Rárá, mi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ rárá bẹ́ẹ̀ni, mi ò mọ̀ o bẹ́ẹ̀ni.

Ìrọ̀rí ẹyọ kaná ni mo máa ń lò. Bẹ́ẹ̀ ni tí a ń pè ní pillow. Tí mo bá ti gbé ẹyọ kan, ẹyọ kaná ni mo máa gbé sórí tí mo máa lò, mo máa fi sùn. Bẹ́ẹ̀ ni ìrọ̀rí ẹyọ kan ni mo máa ń lò.

Mi ò ní ọkọ̀ ara bẹ́ẹ̀ni débi pé máa fọ̀, mi ò tíì ní ọkọ̀. Ọlọ́run, Olúwa yóò ṣe ìyanu fún mi láti ní ọkọ̀ tí ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò tíì ní ọkọ̀ tí tọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ni, o túmọ̀ sí pé mi ò kí máa kó ní ọkọ̀ sí ọkọ̀ tá.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo pápá jójùlọ tí ìyàgbẹ́ tí a bá lọ sí òde láti lọ fún ibi tí a máa ń lo ìfámúrá nígbà tí mo bá mọ ohun mí mú torí àwọn àràn.

Ah! O ti pẹ́ díẹ̀ tí mo ti ṣe kọ lẹ́tà fún àwọn ènìyàn, àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò kọ lẹ́tà fún àwọn ènìyàn, ṣùgbọ́n tí àwọn ènìyàn bá wá bá mi wò láti kọ lẹ́tà fún wọn, èmi yóò sì ṣe ìròhọ́ náà fún wọn, ṣùgbọ́n mi ò kí máa ń kọ fún àwọn ènìyàn báyìí.

Ilé ìkàwé o ti pẹ́, bẹ́ẹ̀ni o ti pẹ́, a ti máa lọ síbi ọdún, bí ọdún mẹ́ẹ̀dógún báyìí tí mo ti lọ ilé ìwé tí mo ti ṣetán, ìyẹn ilé ìwé girama. Bẹ́ẹ̀ni, o ti pẹ́, ó pọ̀ tí mo ti lọ.

Ẹ̀rọ ayárabíàṣá tí mo ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ó sì dára lọ́pọ̀lọpọ̀. Nínú ọdún tó kọjá òun ni mo ra a, kò sì sí ohun tí ó ti ṣe. Ó dìgbà tí eléyìí tí mo n lò yìí tó bá ṣiṣẹ́ tó ṣiṣẹ́ dára, dára, dára tí mo rí pé kò sí nkan fún mọ, màá tó gbìyànjú láti ra ìmíràn ṣùgbọ́n báyìí ó ń ṣiṣẹ́ dára.

Mo mọ àwọn ará àdúgbò mi dáradára. Ó ti pé ogún ọdún èyí tí mo ti ń gbé ní àdúgbò tí mo wà yìí. Mo mọ àwọn ará àdúgbò mi dáradára. Àyàfi àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé sí àdúgbò nìkan. Àwọn ni ẹni mi, àwọn ni mio ti mọ dáadáa ṣùgbọ́n àwọn tàjọ́ wà tí pé ní àdúgbò yìí náà. Mo mọ amora wa dáradára.

Bí mo ṣe máa ń pàrọ̀ nǹkan ni wípé mo máa mú nǹkan tí mo fẹ́ pàrọ̀ lọ sí ọ̀dọ̀ àwọn tí mo fẹ́ pàrọ̀ rẹ̀. Ọwọ́ wọn mo máa fi owó díẹ̀ kun ǹkan náà. Fún àpẹẹrẹ, ti mo ba fẹ́ pàrọ̀ fóònù, màá mú fóònù mi tó ti gbó tó ti fẹ́ bàjẹ́, màá fi owó díẹ̀ kun, màá fi pàrọ̀ sí nǹkan, sì fóònù tuntun.

Ọjọ́ àbámẹ́ta ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, nítorí wípé ní ọjọ́ àbámẹ́ta kò sí iṣẹ́, kò sí wípé òun lọ́ síbi iṣẹ́ lẹ́yìn kí o jí láàárọ̀, ko fọ aṣọ rẹ, kí o sì sinmi, ìyẹn ni ọjọ́ àbámẹ́ta. Tí ó bá ní àwọn tí wọ́n ń ṣe ṣíṣe ní agbègbè rẹ, kí o lọ, kí o lọ bá wọn jẹun níbẹ̀ kí ó tó wá sílé.

Bẹ́ẹ̀ ni, ní ayé òde òní, o ò nílò láti lọ kọ́ ìṣe àwòrán yíya kó tó dí wípé o mọ bí wón ṣe ń ya àwòrán. Ni orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ, pàápàá o le lò ó fún àwòrán. Ojojumó ni mọ́ maa ya àwòrán tí màá ń gbe sí orí ẹ̀rọ ayélujára àti àwọn ẹ̀rọ amúnu.

Bẹ́ẹ̀ni mo ti sìna rí nígbà kan, ṣùgbọ́n nígbà tí mo wá bèerè ọ̀nà mo wá padà mọ ibi tí mò ń lọ. Tí ènìyàn bá lọ sí ibìkan bí tó bá tí mọ̀ kí eeyan rí dájú pé èèyàn bèerè lọ́wọ́ àwọn tí wọ́n wà ní àyíká èèyàn. Wọ́n lè darí ọ sílẹ̀ lọ sí ibi tí ó ń lọ. Ṣùgbọ́n tí èèyàn o bá ti beèrè, eeyan máa ṣìna.

Ilé ìdárayá tí àwa ní níbí kò nílò kí a forúkọ sílẹ̀ nítorí pé kò ṣe ní gbogbo ìgbà la máa ń lọ sí ilé ìdárayá. A sábà máa ń lọ sí ilé ìdárayá ní òpin ọ̀sẹ̀. Ilé ìdárayá mìíràn wà tó pé tí ó bá fẹ́ wọlé, óni láti forúkọ sílẹ̀ ní ọjọ́ yẹn gangan, kò n ṣe wipé ó máa ti forúkọ sílẹ̀ tẹ́lẹ̀ kí ó tó lọ sí ilé ìdárayá náà.

Ìgbà tí mo wà ní kékeré, ni mo máa ń fà. Ipe loríṣiríṣi ló wà fún ọmọ tí a bá ṣẹ̀ bí. Àkókò kan ń bọ̀ tí ọmọ tí a bá ṣẹ̀ bí tó máa bẹ̀rẹ̀ sí ní jókòó. Nígbà tó bá jókòó fún, lẹ́yìn oṣù bí mẹ́lòó kan, á bẹ̀rẹ̀ sí ní fà. Èmi gẹ́gẹ́ bí ènìyàn, mo jẹ́ àgbàlagbà, mi ò, tí mo ti fà nígbà kékeré ni.

Bẹ́ẹ̀ni, ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń wọ ìborùn tí mo bá ń jáde. Ṣùgbọ́n nígbà mìíràn, ìgbà tí n ba ti wà nínú ilé, kò nílò kí n fi ìborùn sí orun mi mọ́. Ṣùgbọ́n tí n ba ti jáde lọ sí ìta, mo máa ń lo ìborùn nítorí ìdọ̀tí àti oorun.

Ibi tí mo ti ń ṣiṣẹ́, kí o tó lè wọ iṣẹ́ wọlé níbi iṣẹ́, o ní láti fi káàdì iṣẹ́ rẹ hàn fún àwọn ẹ̀ṣọ́ tó wà ní ẹnu ọ̀nà. Tí o bá ti lè fi card rẹ hàn wọ́n, ni jẹ́ kó wọlé ko ṣiṣẹ́. Fún ìdí èyí tí a bá ń lọ sí ibi iṣẹ́ ní ojoojúmọ́, a máa ń lo card làti wọlé èyí tí à ń pè ní card iṣẹ́.

Ọjà ni mo ti máa ń ra gbogbo nǹkan tí mo bá nílò. Yálà nínú ilé tàbí yálà ní ibi iṣẹ́, ọjà ni mí tí mo máa ń rà wọ́n. Nítorí wípé ọjà àdúgbò wa ó máa ń wọ́n gidigidi gan. Nítorí ẹ ní mo ṣe máa ń lọ ra àwọn nǹkan tí ó bá wù mí tí mo fẹ́ rà ní ọjà.

Nígbà mìíràn ọjà máa yá ní títà, nígbà mìíràn àwọn oníbàárà wọ́n kì í má wá. Gbogbo ìlú ni ìka o dọ́gba. Nígbà mìíràn tí ọjà bá wà, inúu wa máa ń dùn. Nígbà mìíràn tí ọjà ò bá wà, mi máa ń pe àwọn oníbàárà wa pé kí ló dé tí a rí wọn ò ní ọjà. Wọ́n sì máa ń fún wa ní àwọn ìdí.

Mo máa ń gbọ́ nípa àmì ìràwọ̀ dáradára, ṣùgbọ́n mi ò mọ àmì ìràwọ̀ tèmi. Àwọn kan sọ pé àmì ìràwọ̀ omi wà, àmì ìràwọ̀ òórùn wà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n èmi mi ò mọ àmì ìràwọ̀ mi. Mo sì ń gbìyànjú láti ṣe ìwádì láti mọ bí àmì ìràwọ̀ mi ṣe rí.

Mi ò kì n máa ń kọ orin kalẹ̀. Àwọn tí wọ́n yan iṣẹ́ yẹn láàyò wọ́n wà, ṣùgbọ́n wọ́n ò ní ohun orin láti gbe orin náà kalẹ̀. Tí wọ́n bá ti kọ orin kalẹ̀, wọ́n máa lọ tà á fún àwọn tí wọ́n mọ orin kọ. Àwọn tó máa ń kọ, ti won máa gbé orin náà jáde sí afẹ́fẹ́ tí àwọn ènìyàn máa fi máa gbọ́

Mi kí máa ń wọ ìbọ̀wọ́ o. Àwọn dókítà àti nọ́ọ̀sì pélu àwon tí wọ́n ń gun ọ̀kadà àti àlupupu, àwọn ló ń wọ ìbọ̀wọ́. Àbí áwọ́n tó ń kó ilẹ̀, tó ń kó ìdọ̀tí àwọn ló máa ń wọ ìbọ̀wọ́. Iboṣẹ̀ lẹ̀ mi ṣa bá máa ń wọ̀? Sugbọn kò ń ṣe ní ìgbà gbogbo. Ìbọ̀wọ́ kò ṣe ǹkan tí gbogbo ènìyàn máa ń wọ̀.

Nígbà tí mo bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ ìpanilẹ́rìn-ín bí àlá, bí àlọ́ tàbí tí mò ń gbọ́ àwọn tó máa ń dẹ́rìn-ín pa òṣónú, nígbà yẹn ni mo máa ń rẹ́rìn-ín tàbí mo rí nǹkan tí ó yà mí lẹ́nu, nígbà yẹn ni mo máa ń rẹ́rìn-ín àbí mo wo eré ìdárayá èyi ti ó dùn gidigan, nígbà yẹn ni mo máa ń rẹ́rìn-ín.

Ẹ̀bùn awọn owo ni mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn. Ìgbà mìíràn tí mo bá pàdé ènìyàn tí ó ṣe nǹkan tí inú mi fi dùn tàbí ní àkókò ọdún tí mo fẹ́ fún àwọn ènìyàn ní ẹ̀bùn, màá ń ṣètò owó tí mo máa fẹ́ ránṣẹ́ sí orí ẹni bẹ́ẹ̀.

Mi ò tí wọ ọkọ̀ ojú òfurufú rí o, debi pé mo máa fò lókè. Ṣùgbọ́n mò ń gbà tà pé ní ọjọ́ kan, ìyanu máa ṣẹlẹ̀ èyí tó máa gbé mi lọ sí ìlú òyìnbó èyí tí a ń pè ní London láti lọ tẹ̀síwájú ìrìnàjò ayé mi. Mò ń gbà ládùrá pé kọ́loun kọ́ ṣe ìrànlọ́wọ́ yìí fún mi, ààmín o.

Ṣé o fẹ́ràn jìyàn? Òrò yìí kò yé mi tó. Sé o fẹ́ràn iyàn? Ṣé o fẹ́ràn jíjìyàn? Àwọn nǹkan tí mo mọ̀ pé o bá àwọn ìbéèrè yìí lọ nìyen, ṣùgbọ́n ṣe o fẹ́ràn jìyàn? Bí jìyàn kò yé mi tó rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Papa jolu nígbà tí mo ṣe ń ta ọjà, iwonbá owó tí mo bá rí nígbàyen mo máa fiwon pamọ́ torí pé mo kì í máa na owó ní ìnàkuna. Bẹ́ẹ̀ni, mo sì máa ń pa owó pamọ́

Bẹ́ẹ̀ni ẹ, ó fẹ́ jọ bẹ́ẹ̀ torí mi ò mọ èdè túmọ̀ Yorùbá yẹn àkayòrí, ṣe ó wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Ẹ, ó dà bá ẹ torí mi ò mọ̀ túmọ̀ aṣọ àkayòrí, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni mi ò mọ̀. You will come and wear your sandal o.

A! Bẹ́ẹ̀ ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Pa pàa ju lọ tí n bá mọ ọ̀nà tí bá lọ síbi kan tí mo bá mọ ọ̀nà, màá bèèrè lọ́wọ́ àwọn ènìyàn bo ya wọ́n mọ̀, àwọn tí o bá mọ̀ yóò sì júwe fún mi. Daada aìmọye ìgbà, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni màá ń.

Ẹ à, rárá mi ò kí ń má mú, bẹ́ẹ̀ ni, mi ò kí ń má mú, mi ò kí ń má mú coffee níbi iṣẹ́. Oúnjẹ ni mo máa ń gbé lọ. Oúnjẹ tí n bá ti gbé lọ yẹn náà ni, tí bá ti jẹ́ níle làárọ̀, èlèyìí tó kù mo máa gbé lọ ibiṣẹ́, tàbí kí n gbé gbogbo rẹ̀ lọ ibiṣẹ́, mi ò kí má mu.

Ah! Bẹ́ẹ̀ ni, èmi dójú ìwọ̀n software mi. Software mi ò ní kọ̀m̀pútà rárá. Èmi mọ̀ pé ẹni tí ó bá ní kọ̀m̀pútà ló máa ń ṣe software lórí rẹ̀. Fóònù mi ó wà lọ́wọ́ mi báyìí. Èmi ò tí ì ní kọ̀m̀pútà. Bẹ́ẹ̀ ni, èmi ò tí ì ni Àwọn tó bá ní.

Ah, tábìlì ìbiisẹ̀ mi dára. Bẹ́ẹ̀ni, tábìlì tó ní ohun tón máa ń kó nǹkan pamọ́ sí, òun ni wà níbi iṣẹ́ tèmi. Ẹsẹ̀ rẹ̀ sì dúró dáradára, orì rẹ̀ dáradára. So, tábìlì ìgbésẹ̀ mi dà, kò sí ohun tó ṣe rárá.

Rárá o, mi ò ní ìrora. Nígbà tí mo bá ń sọ̀rọ̀ niwaju àwọn ènìyàn, kò sí ohun tó jọ́ bẹ́ẹ̀. Mi ò dè ní rí ìrora, àìrárá kò sí rárá, mi ò ní ìrora. Mi ò dè ní ní o. Mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ bá ọ́ ju àwọn.

Ah! Bí mo ṣe máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́ ni ìwà sùúrù, bẹ́ẹ̀ ni àti ìwà pẹ̀lẹ́, àti ikorani ni ìjánu. Bẹ́ẹ̀ ni àti kí a mójú kúrò nínú ǹkan. Bí mo ṣe máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́ niyén.

A! Mi ò kí ń bínú torí kò sí ńkán tí ó fé mú mi bínú nígbà tí mo wà nínú ọkọ̀. Bẹ́ẹ̀ ni, tí bá dé ibi tí mo fẹ́ ti wọ ọkọ̀, a ó bèèrè lónìí, wón a sì sọ́, wón a sì fún wọn ní owó, mo máa sì wọ ọkọ̀. Ti mo bá dé ibi tí mò ń lọ, màá sì bọ́lẹ̀. Kò sí ńkán ìbínú nínú rẹ̀ rárá.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dára àwọn ènìyàn jì. Pápa jùlọ àwọn tó dábẹ́ ni wípé wọ́n ṣẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Bẹ́ẹ̀ ni, ka dárí bí Ọlọ́run ti dárí jì wá. Káàna ka dárí ṣẹ̀ àwọn ènìyàn jì. Ó rọrùn fún mi nípa ìrànlọ́wọ́ Ọlọ́run.

Iṣòro náà yàtọ̀ sí oríṣiríṣi, irú àwọn ìṣòro wo nìyẹn? Tẹ bá làáye mi, màá mọ bí máa ṣe ṣàlàyé àwọn ìṣòro náà. Irú ìṣòro wo ni ẹ̀yin ń sọ wò kídìnmọ̀

Bibita máa ti ṣẹ, eh lẹ́ẹ̀kọ̀kan náà orí máa ń fọ́ mi bẹ́ẹ̀ni bí ẹ́ ti bá n ṣiṣẹ́, tí bá ṣẹ́ tí mo bá rìn tí mo bá ṣiṣẹ́ tó ṣe pé ní, orí máa ń fọ́ mi tàbí tí òjò bá pa mí gan-an, orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀kan bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi.

Ẹ beh ni mo fẹ́ràn oúnjẹ tó ní ata, ṣùgbọ́n kí ata náà kó má pọ̀ jù. Ríi pé tí kò bá sí ata nínú oúnjẹ, ó máa ń rìn mí ní àyà. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata dáradára. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata púpọ̀